Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mi ò kí ń lo ọwọ́ òsì rárá. Nítorí pé ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ tí mo ti ń lò láti ìgbà èwe mi wá. Ó sì mọ̀ mi lára púpọ̀púpọ̀ láti máa lò ní gbogbo ìgbà. Yálà, mo ń kọ ìwé ni tàbí mo ń ṣe ohunkóhun. Lóòótọ́ nígbà míràn mo lè fọ ọwọ́ òsì mú nǹkan ṣùgbọ́n kò le dàbí. Ọwọ́ ọ̀tún ni ó jẹ́ nǹkan tí ó rọrùn fún mi jùlọ láti yára mú ohunkóhun tàbí láti yára kọ ìwé tàbí láti yára gbé ohunkóhun tí mo bá fẹ́ gbé. Yálà láti ibi kan sí èkejì tàbí láti ọ́fíìsì kan sí ọ́fíìsì kejì.

Mo fẹ́ràn láti má a wo eré orí ìtàgé tí mo bá fẹ́ lọ sùn, nítorí pé ó ma ń fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìfilárabalé. Ó sì máa ń jẹ́ kí ọkàn mi kí ó tutù, kí àwọn èròjà ẹ̀yà ara mi kí ó ṣíṣẹ́ dáadáa. Nítorí pé ilé yìí yóò fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti gbé gbogbo àwọn, àwọn wàhálà tí mo ti ṣe kúrò ní ara. Kí n sì tó sùn, mo máa rí pé, mo máa ríi dájú wipé mo pa gbogbo àwọn ẹ̀rọ ẹlẹtíríkì eléyi tí ó le fa ìjàmbá iná lójijì, eléyi tí ó lè mú kí iná kí ó ṣẹ̀yọ̀.

Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀. Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ dáadáa ju ìmọ̀le ìrọ̀lẹ́. Nítorí pé ìmọ̀le òwúrọ̀ jẹ́ ìmọ̀le tí ó fún mi ní ọ̀rẹ ọ̀fẹ́ àti ànfàní àti wípé ó papọ̀ mọ́ ojú ọjọ́ tí ó dára. Ó ṣe ojú ọjọ́ òwúrọ̀ sí tùtù dáadáa. Ìmọ̀le òwúrọ̀ máa ń jẹ́ kí inú mi kí ó dùn, kí n sì ní ìdùnnú ọ̀kan àti ìgboyà ọ̀kan wípé ojú ọjọ́ ení, ojú ọjọ́ tí ó dára ni, tí ó sì fún mi ní ànfàní àti lọ sí ibi iṣẹ́ mi.

Mo máà ń kojú ìdènà ọkọ̀ nípa ríiri pé mo tètè jí ní òwúrọ̀ kùtùkùtù. Eleyi fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ kí n ṣe. Nípa ìdí èyí, ó fún mi ní àǹfààní láti tètè dé ìdí ọkọ̀ ní ibùdó ìwọkọ̀ àwọn ènìyàn. Lóòótọ́, ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń gbé ọkọ̀ ìrìnsẹ̀ ti tèmi, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Níwọ̀n ìgbà tí mo bá ti le mọ̀ wípé mi ò ní gbé ọkọ̀ titọ́dọ̀ mi lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀ ọjọ́ kejì, mo máa ríi dájú wípé mo tètè jí kíákíá kí n lè tètè ṣe nǹkan tí ó yẹ kí n ṣe kí n sì lè dé ibùdó àti ìwọkọ̀ ní kíákíá.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ tí ó lápẹ̀rẹ̀ tí ó sì máa ń mú ìdùnnú àti àyò pẹ́kun wá fún mi. Nítorí pé ó jẹ́ ọjọ́ tí mo máa ń rò wípé ọjọ́ tí mo wá sí inú ayé yìí, mo máa ń ṣe àjọyọ̀ rẹ̀ nípa pípé àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ alábágbé àti àwọn mọ̀lẹ́bí jọ papọ̀, láti lo Látì lè jọ́ dáwọ́ ìdùnnú papọ̀ nípa ṣíṣe oúnjẹ pẹ̀lú ohun mímu alárìndòdò kí a sì ṣe àríyá ránpẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo fẹ́ràn láti máa kó àwọn mọ̀lẹ́bí mi lọ sí ibi ìgbafẹ́ yálà bóyá sí etí òkun tàbí sí ibi àpèjẹ àwọn olórin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yìí ó wà níbẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa jókòó ní ibi ìjókòó fèrèsé nínú ọkọ̀ òfurufú, nítorí pé mo fẹ́ràn láti máa wo bí gbogbo ilẹ̀ ayé ṣe rí. Eléyìí sì fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní ńlá tí mo ti kẹ́kọ̀ọ́ sí nípa àyípadà ojú ọjọ́ pẹ̀lú bí a ojú ọjọ́ ti ṣe ń rí ní àwọn agbègbè kan àti ní àwọn orílẹ̀èdè mìíràn. Eleyii je òpòlopò èkó fún mi nípa kíkó àwon nnkan ti mo n fojú ri sílè sínú ìwé pélébé mi. So ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà kúgbà tí mo bá ti ń lọ ìrìnàjò nínú ọkọ̀ òfurufú nítorí pé mò ń kọ́ ẹ̀kọ́ àti ìmọ̀ si.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣẹ́. Nítorí káàdì ìṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún ẹnikẹ́ni tí ó bá ń ṣiṣẹ́ láti ní. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó wà tó jẹ́ wípé káàdì ibi iṣẹ́ yìí ni ó lè yọ ni nínú ẹwukẹwu nípa wípé àwọn ǹkan mìíràn lè ṣẹlẹ̀ lójijì tí ó lè fa wípé kí a fi àmì ìdánimọ̀ wa hàn. So eléyìí jẹ́ ǹkan tí yóò mú kí a ríi wípé lóòótọ́ ó jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ kò kín ń ṣe ẹni tí ó ní ìwà ìbàjẹ́ kankan tàbí ẹni tí ó jẹ́ jàǹdùkú tàbí oníwà ọ̀daràn.

Mo fẹ́ràn àkàrà elépo nítorí pé mo jẹ́ ọmọ àṣà. Àkàrà elépo jẹ́ nǹkan tí mo fẹ́ràn si láti ìgbà èwe mi wá. Mo sì fẹ́ràn rẹ̀ gidigidi débi wípé tí mi ò bá jẹ àkàrà ní òòjọ́, ise ni ó máa ń dà bíi wípé mi ò tí jẹ oúnjẹ kankan rárá. Ó tẹ́ mi lọ́rùn kí n jẹ àkàrà ju kí n jẹ ohunkóhun lọ. So èyí sì jẹ́ ohun tí ó mọ́ mi lára láti ìgbà èwe mi wá títí di àkókò yìí. Mo máa ń rà àkàrà nígbà mìíràn tí mo bá ti jẹun alẹ́ tán nítorí pé ó máa ń wù mí, mo sì máa nífẹẹ sí kí n máa jẹ́ ní gbogbo ìgbà.

Ọdún àṣà tí àwọn mọ̀lẹ́bí mi máa ń ṣe òun ni ọdún àṣà iṣu. Nítorí pé ọdún àṣà yìí, àṣà iṣu yìí jẹ́ ọdún tí ó jẹ́ nǹkan tí a máa ń ṣe àjọyọ̀ rẹ̀ ní ọdọọdún. Ó sì ṣe pàtàkì láti kọ́kọ́ ṣe ọdún àṣà iṣu yìí kí ẹnikẹ́ni kí ó tó jẹ iṣu nínú ìlú wa. Tí a ò bá tíì ṣe ọdún àṣà iṣu yìí, ẹnikẹ́ni kò ní oore-ọ̀fẹ́ àti àǹfààní láti jẹ iṣu. Ṣùgbọ́n lẹ́yìn tí a bá ti ṣe ọdún àṣà yìí tán, ẹnikẹ́ni lè jẹ iṣu. So, ó jẹ́ nǹkan tí ó máa ń mú ìdùnnú àti ìwúrí wá fún mi pé nínú ìdílé tí a gbé bí mi, irú àṣà yìí ni a ń ṣe tí ó jẹ́ wípé tí a ò bá tíì ṣe àṣà yìí, ẹnikẹ́ni kò tíì lè jẹ iṣu rárá.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín lójoójúmọ́. Tí mo bá kọ́kọ́ jí ní òwúrọ̀ lẹ́yìn tí mo ti gbàdúrà tán tí mo sì fẹ́ lọ wẹ̀, mà á kọ́kọ́ fọ eyín mi. Lẹ́yìn èyí, bóyá tí mo bá ti lọ sí ibi iṣẹ́ tàbí yálà ò jẹ́ ọjọ́ tí mi ò lọ sí ibi iṣẹ́, bóyá ọjọ́ ìsinmi, mo máa tún fọ ẹnu kín tó lọ sùn lẹ́yìn tí mo bá ti, tí mo bá ti jẹun tán. Nítorí pé mi ò nífẹẹ sí kí àwọn oúnjẹ kó máa wà ní kọ́rọ́kọ́ ń dú ẹnu mi nígbà tí mo bá fẹ́ lọ sùn. Tí mo bá sì ti fọ ẹnu tán kí n tó lọ sùn yí, ẹ lè yí fún mi ní ìlera pípé ní orí ahọ́n àti gbogbo àwọn ìtọ́ tí ó wà ní inú ẹnu.

Mo máa ń ṣe ìdáàbòbò àyélùkára ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nípa kíkọ nọ́mbà ìkọ̀kọ̀ mi pamọ́. Mo sì máa ń pín àwọn nọ́mbà ìkọ̀kọ̀ yìí sí ìsòrí bíi àkópàpọ̀ nọ́mbà àti alfabeetì. Mo sì máa ń rí dájú wípé mo kọ wọ́n pamọ́ sí inú ìwé ìkọ́ǹkan pamọ́ sí tàbí nípa kíkọ pamọ́ sí inú fáìlì tí ó jẹ́ èmi nìkan ni mo lè ní oore ọ̀fẹ́ àti àǹfààní sí lórí ẹ̀rọ alágbèéká mi. Mo sì tún máa ń gba ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè lórí ẹ̀, ẹ̀rọ ayélùkára nípa bí a ti ṣì lè ṣe ìdáàbòbò àwọn ààyè ìkọ̀kọ̀ wa lórí Íńtánẹ́ẹ̀tì.

Lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń mu coffee, ṣùgbọ́n mo fẹ́ràn tea ju coffee lọ. Nítorí pé tea ni nǹkan tí ó mọ́ mi lára láti ìgbà èwe mi wá láti máa mú. Ṣùgbọ́n nítorí bí ọ̀làjú ti ṣe dé, ni mo fi darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ mi láti máa mú coffee ní ẹ̀ẹ̀kọ̀kan ní ibi iṣẹ́. Mo lè mu tea ní ibi iṣẹ́ ní ẹmẹrin nínú ọ̀sẹ̀ kó sì jẹ́ wípé ẹ̀ẹ̀kan ṣoṣo péré ni màá mú coffee.

Bẹ́ẹ̀ni o, mò máa ń fi ìpara sára nítorí pé ìpara fífi sára máa ń fúnni ní òórùn aládídùn. Wọ́n sì máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó wà ní àyíká mi ní ibi iṣẹ́ tàbí nínú ọkọ̀ tàbí nígbà tí a fẹ́ sẹ́ rìn ní àwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn òórùn aládùn wọ̀nyí máa ń fa àwọn ènìyàn mọ́ni lára tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó máa ń ṣàfẹ́rì àwọn òórùn aládùn wọ̀nyí.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Nítorí pé kó tó di pé ọ̀làjú orí ayélu kára dé gbogbo àgbáyé. Kíkọ ǹkan pẹ̀lú ọwọ́ yìí ni ǹkan tí à ń ṣe ní ẹnu iṣẹ́ tàbí ní ilé ìwé. Ṣùgbọ́n nígbà tí ọ̀làjú dé ni a bẹ̀rẹ̀ sí ní kọ ǹkan sí orí ayélukára. Mo sì jẹ́ ẹni tí ó ní ìfẹ́ sí àti máa kọ ìwé pẹ̀lú ọwọ́. Nítorí pé nípa kíkọ ìwé pẹ̀lú ọwọ́ ó nfún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti máa kọ́ àti láti máa kà àti láti ní òye ǹkan tí mo ń kọ lọ́wọ́ àti wípé ó fún mi ní àǹfààní láti tún máa ṣe àlàyé lóòrè kóòrè fún àwọn ènìyàn tí ó wà ní àyíká mi nígbà kúgbà tí mo bá ń kọ àwọn ìwé wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, òrí máa ń fọ́mi. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé iṣẹ́ máa pọ̀ ní ibi iṣẹ́, tó sì jẹ́ wípé àwọn iṣẹ́ wọ̀nyí kò gbọdọ̀ má ṣí ni. Ó jẹ́ ọjọ́ mìíràn, ìgbà mìíràn wà tó jẹ́ wípé a gbọdọ̀ parí àwọn iṣẹ́ wọ̀nyí. Wọ́n jẹ́ iṣẹ́ tí a kò gbọdọ̀ fi kalẹ̀ di ọjọ́ kejì. Irú ọjọ́ wọ̀nyí máa ń jẹ́ ọjọ́ tí iṣẹ́ máa ń pani lára, tí ó sì máa ń mú kí àárẹ̀ wá nípa ríro inúu wípé báwo ni a ti ṣe lè ṣe àwọn iṣẹ́ yìí ní àṣẹ parí tí a ò ní fi wọ́n sílẹ̀ di ọjọ́ kejì. So fún ìdí èyí, wọ́n máa ń fa ẹ̀fọ́rí ó sì máa ń fa àárẹ̀ ara lọ́pọ̀lọpọ̀.

Mo máà ń kojú àsìkò ìparí iṣẹ́ mi nípa ríri wípé mo se àgbéyẹ̀wò gbogbo àwọn iṣẹ́ tí mo ti ṣe nínú ọ́fíísì mi láti òwúrọ̀ títí di àkókò ìparí iṣẹ́. Éleyi fúnni ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti rí i dájú wípé gbogbo iṣẹ́ ọjọ́ náà ni ó jẹ́ elé tí mo parí, tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọ̀gá àgbà pátápátá ilé iṣẹ́. Mo tún ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe àgbéyẹ̀wò gbogbo àwọn iṣẹ́ àwọn ọmọ iṣẹ́ tí ó wà ní abẹ́ mi. Nítorí pé nígbà tí mo bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo ní ìfọ̀kànbalẹ̀ ọkàn wípé tí ó bá di òwúrọ̀ ọjọ́ kejì, iṣẹ́ ọjọ́ kejì bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tún láìsí ìdíwọ́ tàbí ìdìna wípé iṣẹ́ ọjọ́ àkọ́kọ́ kò parí.

Ó ti pẹ́ ó sì ti jìnnà tí mo ti wò ẹyin kẹ́yìn nítorí pé mo jẹ́ èèyàn tí kò ní àìsàn ẹyin tí mi ò sì ní ààrùn kankan tàbí àkọ́ọ̀lẹ̀ àìsàn ẹyin láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni ó máa ń wù mí láti fọ́ eegun tí mo sì máa ń lọ sí ọjà tàbí ibi tí wọ́n ti ń ta ẹran láti ra ẹran àti láti ra àwọn ti olẹ́ eegun nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni ó wà tí ẹyin wa ní láti fọ́ eegun. Mo sì jẹ́ ẹni tí ó fẹ́ràn àti máa ṣe àwọn nǹkan wọ̀nyí. Fún ìdí èyí, mi ò ríi wí pé ó yẹ dandan tàbí ó pọn dandan fún mi láti lọ se àyẹ̀wò ẹyin nítorí pé ẹyin mi pé ó sì fún mi ní okun àti agbára kò sì sí ààrùn kankan tàbí àìsàn kankan fún mi láti pàṣẹ ẹyin.

Àwọn ìdojúkọ tí mo ní nípa ibi iṣẹ́ mi jẹ́ ilẹ̀ tí ó yẹ nípa tí ìrìnnà àti dé ibi iṣẹ́ mi. Nítorí ibi iṣẹ́ mi jẹ́ ibi tí ọ̀nà rẹ̀ kò dára rárá. Àwọn ọkọ̀ agbéró wọn kìń fi gbogbo ìgbà lọ sí ibi ọ̀nà iṣẹ́ mi. Eléyìí máa ń jẹ́ ìrora ọ̀kan fún mi nítorí àwọn àdojúkọ tí mo máa ń dojúkọ ní àwọn òwúrọ̀ tí mo bá ń lọ sí ibi iṣẹ́ mi. Ìdojúkọ ẹlẹ́ẹ̀kejì tí mo tún ní nípa ibi iṣẹ́ mi ni wípé a ní a àwọn òṣìṣẹ́ tí kò ka ojú iwọn. A ń fẹ́ láti gba àwọn òṣìṣẹ́ síi ṣùgbọ́n àwọn ènìyàn ń fẹ́ iṣẹ́ tí ó fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ààyè láti lè wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Fún ìdí èyí, àwọn àdojúkọ wọ̀nyí jẹ́ oun kan tí kò mú inú mi dùn tí kò sì fún mi ní ìwúrí rárá.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ pọ̀. Mo máa ń lò tó data 10 gig lọ́sẹ̀ nítorí pé fóònù tí mò ń lò, ó jẹ́ fóònù tí ó máa ń gba data púpọ̀. Fo. Fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti ra data púpọ̀ sí orí fóònù mi torí mo fẹ́ràn láti máa wo àwọn nǹkan tí ó ń lọ lórí ayélùkára lórí fóònù mi. Mo sì fẹ́ràn láti máa wo àwọn eré kéékèèké lórí àwọn ayélùkára. Fún àwọn ìdí wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni data ń bá lọ ní orí fóònù mi tí ó sì máa ń fún mi ní àǹfààní àti ìrònú àti ra data púpọ̀ sí orí fóònù mi.

Ọ̀nà tí mo máa ń gbà yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá mi ni wípé, nǹkan àkọ́kọ́, mo máa kọ́kọ́ kọ gbogbo àwọn nǹkan tí mo lérò pé ó lè jẹ́ ìṣòro fún ẹ̀rọ ayára bí àṣá mi, mo máa kọ́kọ́ kọ wọ́n sí apá kan. Lẹ́yìn èyí, màá wá pín àwọn ìṣòro wọ̀nyí sí kéékèèké. Lẹ́yìn èyí, màá máa mú àwọn ìṣòro yìí ní ẹyọ kọ̀ọ̀kan láti máa yanjú wọn. Fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ló jẹ́ wípé mo máa ń ní àṣeyọrí àti àṣeyẹ́ge nípa yíyanjú àwọn ìṣòro wọ̀nyí nítorí pé mo máa ń rí dájú wípé mo kọ àwọn nǹkan tí mo lérò wípé ó lè jẹ́ àwọn ìṣòro wọ̀nyí, mo kọ wọ́n sílẹ̀, mo sì ń gbìyànjú láti máa ṣe àtúnṣe wọn lẹyọ kọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Eléyì ṣẹlẹ̀ ní ọdún tí ọkoja. Mo lọ pẹ̀lú ọkọ̀ ojú irin láti ìlú Èkó sí ìlú Abẹ́òkúta. Ìrìnàjò ojú irin jẹ́ ìrìnàjò tí ó fọkànbalẹ̀ tí kò sì ṣí òun gún mi, òún tẹ̀ mí nítorí pé àyè wà fún oníkálukú láti jókòó. Bó tí ẹ jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà míràn wà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó máa ń wà ní ìdúró nígbà tí àwọn àyè orí jókòó tí kò bá sí mọ́. Ìrìnàjò ọkọ̀ ojú irin fi mi lọ́kànbalẹ̀ ju ìrìnàjò ojú ọkọ̀ lọ. Fún ìdí èyí, mo fẹ́ràn ìrìnàjò ojú irin lọ́pọ̀lọpọ̀.

Mo máa ń pàrọ̀ ọkàn mi lẹ́yìn tí mo bá ti gbìyànjú nkan tí mò ń ṣe tí ìgbìyànjú kò sì ṣiṣẹ́. Pípáàrọ̀ ọkàn fún mi ó jẹ́ ǹkan tí kò rọrùn, nítorí pé mo máa ń gbìyànjú láti ṣèwádìí ohun gbogbo fínnífínní. Ṣùgbọ́n tí mo bá wá rí pé ìgbìyànjú ò ṣiṣẹ́, tí mo ti sa gbogbo ipá tí gbogbo ipá sì ti pìn, lẹ́yìn èyí mo lè paàrọ̀ ọkàn mi. Nípa pípáàrọ̀ ọkàn mi, eléyìí fún mi ní ìdùnnú wípé mo gbìyànjú mo sì sa ipá. Mi ò kì n ṣe ọ̀lẹ mi ò sì kì ń ṣe ẹni tí ó ń sá fún ìdojúkọ tàbí ìṣòro. Nípa èyí, mo ní ìdùnnú ọkàn, mo sì lè tẹ̀síwájú fún àwọn ohun kan rere mìíràn.

Mo fẹ́ràn láti máa sùn ní ilé tí òjò bá ń rọ̀. Sísùn ní ilé tí òjò bá ń rọ̀ jẹ́ ǹkan tí ó mú ìtọra wá fún àgọ́ ara mi, tí ó sì jẹ́ wípé ó máa ń mú kí inú dídùn àti ọ̀ríyiyá kí ó wá fún mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé tí òjò bá ń rọ̀, mo fẹ́ràn láti máa lo àkókò pẹ̀lú ìyàwó mi àti àwọn ọmọ mi nínú ilé. Fún ìdí èyí, elèyii fún wa ní ìfẹ́ràn púpọ̀ tí ó péye sí i, ó sì tún jẹ́ kí a ní àkókò láti fi ọ̀rọ̀ yomi tori ọ̀rọ̀, nítorí wípé ìyàwó lè lọ sí ibi iṣẹ́, àwọn ọmọ ò sì ní lè lọ ilé ìwé.

Láti lè jẹ́ kí n ṣiṣẹ́ dáadáa pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ mi, mo máa ń gbìyànjú láti pè wọ́n láti bá wọn sọ ọ̀rọ̀ ìwúrí àti ọ̀rọ̀ ìmọ̀ràn pẹ̀lú bíbèrè ìbéèrè lọ́wọ́ wọn nípa ohunkóhun èyíkéyìí ìṣòro tí wọ́n ń dojú kọ. Mo sì máa ń fẹ́ràn láti wá ojútùú sí ìṣòro èyíkéyìí tí ẹnikẹ́ni nínú wọn bá n dojú kọ. Mo tún máa ń gbà wọ́n nímọ̀ràn dáadáa, mo sì máa ń bèèrè ìbéèrè fún àwọn nǹkan tí wọ́n ń là kọjá tí kò kì í ṣe nípa ti ìṣe rara. Fún ìdí èyí, inú wọn máa ń dùn láti lè fi èrò ọkàn wọn hàn fún mi nípa ríri wípé mo mọ rírìn wọn tí kò sì ń ṣe fún ti ìṣe nìkan rara ṣùgbọ́n títí tó fi dé ìgbé ayé wọn. Inú wọn sì máa ń dùn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú mi ní gbogbo ìgbà.

Mo máa ń tọ́jú ẹ̀kánnà mi nípa gíge wọn ní òòrẹ̀kóòrẹ̀. Mo jẹ́ ènìyàn tí kò nífẹ̀ẹ́ sí kí a máa dá ẹ̀kánnà sí, nítorí pé ó jẹ́ nǹkan ìríra ní ojú mi. Ẹ̀kánnà dídá sí fún ọwọ́ kò sì bójúmú rárá, nítorí pé àwọn ìdọ̀tí àti àwọn ààrùn mìíràn lè sápamọ́ sí orí ẹ̀kánnà ọwọ́ wa. Tí ó bá sì jẹ́ ti ẹsẹ̀ náà, òòrẹ̀kóòrẹ̀ ni mo máa ń gé ẹ̀yẹ́kánnà ẹ̀sẹ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn si wà tí ààyè kò kì í fi bẹ́ẹ̀ sí, ìgbà mìíràn wà mo lè pè àwọn alábàágé ẹ̀kánnà kí wọn bá mi gé.

Mo máa ń kojú àwọn ìṣòro ibi iṣẹ́ mi nípa ṣíṣe ìwádìí fínífíní sí èyíkéyìí ìṣòro tí ó bá jẹjáde. Yẹ́là nípa ìṣirò owó tàbí nípa fífi ọjà ránṣẹ́ tàbí nípa kíkó ọjà wọlé. Mo máa ń gbìyànjú láti ṣe ìwádìí àti láti ṣe àṣàrò lórí àwọn ìṣòro wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni mo máa ń lọ sí orí ẹ̀rọ ayélùkára láti wádìí sí àwọn ìṣòro wọ̀nyí àti àwọn ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà mìíràn sì wà pẹ̀lú tí mo máa ń pe àwọn akẹgbẹ́ mi láti jókòó sọ̀rọ̀ sọ ọ̀rọ̀ àsọyépọ̀ nípa fífi ọ̀rọ̀ jomitoro láti gbọ́ ìdáhùn sí ìbéèrè wọn àti láti wò wípé kín ni àwọn ọ̀nà àbáyọ tí a lè yọ wá sí àwọn ìṣòro wọ̀nyí. Nípa fífọwọ́sowọ́pọ̀ papọ̀ a lè kojú àwọn ìṣòro yìí kí a sì borí àwọn ìṣòro náà.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn yíya àwòrán. Nítorí pé nípa yíya àwòrán, ó ń jẹ́ kí a ní àkọ́ọ̀lẹ̀ àwọn ǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ ní ìgbà tí àkókò náà. Lẹ́yìn tí ọjọ́ bá ti lọ tàbí tí ọdún kọjá lọ, nígbà tí a bá ń wo àwòrán yìí, o máa ń jẹ́ kí á ní ìrántí nípa àwọn ǹkan tí alà kọjá ní àwọn àkókò náà. Yálà bóyá inú wa ń dùn tàbí bóyá a ní àwọn ìdojúkọ kan. Nípa, nípa ìdí èyí, ó fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa rí ara wa gẹ́gẹ́ bí ẹni tí ó ti la ọ̀pọ̀lọpọ̀ ìrírí kọjá tàbí tí ó jẹ́ ẹni tí ó ní àṣeyọrí nípa àwọn àwòrán tí a ti yà.

Ó pẹ́ díẹ̀ tí mo ti fò kẹ́yìn. Láti ìgbà tí mo sì ti wà ní ilé ìwé gíga ni mo ti fò kẹ́yìn. Sùgbọ́n mo fẹ́ràn eré sísá ju àtí máàfò lọ. Nítorí eré sísá fún mi ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti wo iye kìlómítà tí mo lè sá tàbí iye kìlómítà tí mo lè rìn dé lójúmọ́. Sùgbọ́n àtí máa fò ó jẹ́ nǹkan tí kò rọrùn fún mi. Nítorí ìdí èyí ni ó fi jẹ́ wípé lẹ́yìn tí mo ti kúrò ní ilé ìwé gíga mi ò tíì padà fò. Ṣùgbọ́n mo fẹ́ràn eré sísá.

Ọ̀nà tí mo máa ń gbà se tò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi ni wípé, mo máa ń jẹ́ kí gbogbo wa wà papọ̀ ní ìpéjọpọ̀. Eléyìí sì fún mi ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti bèrè ìbéèrè. Òun awọn adojukọ ti enikan kàn wọn n dojukọ. Nípa fífi ìdáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí, a ó gbé àwọn nǹkan wọ̀nyí yẹ̀ wò lọ́kùnúnjọ̀kan nípa ìwádìí fínífíní àti nípa ṣíṣe àsàrò lórí àwọn ìṣòro wọ̀nyí. A rí i wípé àwọn ìṣòro yìí yóò sì yanjú tí inú ẹni kọ̀ọ̀kan wa yóò sì dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Ṣùgbọ́n kí n tó ṣe àwọn nǹkan wọ̀nyí, mo máa ń rí dájú wípé mo se àkọọ́lẹ̀ àwọn fáìlì wọ̀nyí sí inú fóònù alágbèéká mi. Mo sì máa ń fi àwọn nọ́mbà ìkọ̀kọ̀ mi pamọ́ sí ibi tí ó ní ìpamọ́ dáadáa tí kò sì lè fi ojú hàn fún ẹnikẹ́ni. Àwọn nọ́mbà ìpamọ́ mi mo sì máa pín wọn sí ìsọ̀rí nọ́mbà àti lẹ́tà. Èyí jẹ́ nǹkan tí ó fún mi ní ìfọ̀kànbalẹ̀ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dọ́gbọ́n àlùmọ̀kọ̀rọ̀ yìí láti wọ orí cloud mi láti ṣe, láti ṣe ìjàmbá fún àwọn fáìlì tí mo fi pamọ́ tàbí láti jí wọn lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Nítorí ayé ọ̀làjú ni a wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ni ó sì wà lórí íńtánẹ́ẹ̀tì tí ènìyàn lè kọ́. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa kọ́ ẹ̀kọ́ nípa oríṣìíríṣìí orílẹ̀èdè tí ó wà ní àgbáyé àti oríṣìíríṣìí àwọn àṣà àti ìṣe òníkalòmukú wọn. Mo tún fẹ́ràn láti máa kẹ́kọ̀ọ́ nípa àyípadà ojú ọjọ́. Nítorí pé àyípadà ojú ọjọ́ yìí jẹ́ nǹkan tí ó ń kọ àwọn ènìyàn ní omi inú nípa bí ojú ọjọ́ wa ti ṣe ń rí àti nípa àwọn nǹkan tí ó wà ní ojú Òfurufú.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Nítorí pé nípa fífọ ọwọ́ wa, a ń dènà àwọn àrùn tàbí àwọn àìsàn tí ó lè gba ibi ọwọ́ wa wọlé nígbà tí a bá ń jẹun. Fún ìdí èyí, ó ṣe pàtàkì láti máa fọ ọwọ́ wa ní ìgbà gbogbo. Nígbà tí a bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ pẹ̀lú, ó ṣe pàtàkì láti fọ ọwọ́ wa pẹ̀lú ọṣẹ, káàsìnù ọwọ́ wa pẹ̀lú tówẹ́lì. Nípa ṣíṣe gbogbo àwọn ǹkan ìmọ́tótó yìí nípa fífọ ọwọ́ wa, ó fún wa ní àǹfààní àti ìtẹ̀síwájú fún ìlera pípé, ó sì dènà ọ̀pọ̀lọpọ̀ àrùn tàbí ìjàmbá tí ó lè ṣe ìdènà fún ara wa nípa ọwọ́ wa.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo báa ń jẹun nítorí pé mo gbé ọ̀dọ̀ àwọn àgbàlagbà tí ó jẹ́ àwọn àgbà ayé ọjọ́ún dàgbà. Fún ìdí èyí, mo ní, mo ní ìwà tí ó dára nípa jíjẹun nípasẹ̀ àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́. Mo kọ́ ẹ̀kọ́ wípé tí a bá ń jẹun, a kò gbúdọ̀ máa sọ̀rọ̀ tàbí ṣe ohunkóhun nítorí pé nígbà tí a bá ń jẹun tí a bá ń sọ̀rọ̀, a ń fi ara wa sínú ewu nítorí pé ata lè pa wa lórí, èléyìí sì lè fa ìjàmbá òyìjì. Fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti wo nǹkan tí mò ń jẹ àti láti máá sọ̀rọ̀ àbí láti má ṣe ohunkóhun eléeyí tí ó lè fa ìjàmbá oúnjẹ jíjẹ.

Mo rin ìrìnàjò kẹ́yìn fún iṣẹ́ mi ní oṣù tó kọjá. Ìrìnàjò yìí jẹ́ ìrìnàjò tí mo rìn láti ìlú Èkó lọ sí ìlú Abuja láti lọ ṣojú fún ilé iṣẹ́ mi. Ilé iṣẹ́ mi ní kontrati láti sign pẹ̀lú ilé iṣẹ́ kan ní ìlú Abuja nípa bí a ti ṣe lè máa kó àwọn èròjà ilé wọlé sí láti orílẹ̀ èdè mìíràn sí orílẹ̀ èdè yìí. Ele yìí sì fún mi ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàdé níbi, níbi ìrìnàjò náà, a sì sign kontrati náà fún ilé iṣẹ́ wa.

Mo máa ń gbìyànjú láti tọ́jú ara mi nípa ṣíṣe àyẹ̀wò lóòrèkóòrè. Ni oṣù méjì méjì tàbí oṣù mẹ́ta mẹ́ta ni mo máa ń lọ sí ilé ìwòsàn láti lọ se àyẹ̀wò àwọn ẹ̀yà ara mi tó fi dórí kíndìnrín àti ẹ̀dọ̀. Èyí fún mi ní ìgboyà ọkàn ní rí ní rí rí dájú wípé mo wà ní ìlera pípé. Eléyìí ṣìn máa ń fún mi ní ore ọ̀fẹ́ àti àǹfààní lá tún ti gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn elétò ìlera ní hospitulu. Mo sì jẹ́ ẹni tí muse musè rẹ̀ dá musémusé nípa ìlera nítorí pé mo máa ń ṣe eré ìdárayá lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn nítorí pé kò sí bí a ṣe lè mọ́ tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà mìíràn ni ó jẹ́ wípé a kò lè ṣe aláì-mase àṣìṣe. Ṣùgbọ́n nípa pípé àpéjọ àti láti bèrè àwọn ọ̀nà tí a gbà ṣe ara wa. Fún ìdí èyí, ó rọrùn fún mi láti dáríji àti láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí ó wà ní agbègbè mi yálàboya ní ibi iṣẹ́ ni tàbí ní ibi tí mò ń gbé tàbí láàrín àwọn ọ̀rẹ́ tàbí láàrín àwọn mọ̀lẹ́bí. Fún ìdí èyí, ó ṣe pàtàkì láti ṣe àforíjì fún èyíkéyìí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe láti ṣẹ̀ wá.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju ni èso ápù. Nítorí pé èso ápù jẹ́ èso tí ó dára, tí ó rọrùn láti jẹ, tí ó sì jẹ́ èso tí ó gbajúgbajà láàárin gbogbo àwọn èso. Èso ápù jíjẹ jẹ́ ǹkan tí ó dára nítorí ó máa ń ṣe àfọ̀mọ́ àwọn ìdọ̀tí nínú ara, ó sì máa ń ṣiṣẹ́ fún èròjà ọkàn wa àti, àti kídìrín wa. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa jẹ́ gidi gidí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà mìíràn sì wà tí mo fẹ́ràn láti máa mu ọsàn, nítorí pé ọsàn máa ń kó gbogbo inú, eléyìí sì máa ń jẹ́ kín lè jẹun dáadáa nígbàkúgbà tí mo bá ti mu ọsàn. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, mo fẹ́ràn ápù láti máa jẹ dáadáa.

Mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun láàrín ọdún kan sí ọdún kan àti oṣù mẹ́fà. Nítorí pé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, tí ìmọ̀ ìjìnlẹ̀ sì ń tẹ̀síwájú ní àwọn àyípadà, ohun kọ̀ọ̀kan n wà ní orí ẹ̀wọ̀n ẹ̀rọ ayárabíàṣá wọ̀nyí. Nípa pípaarọ̀ àwọn ẹ̀rọ ayárabíàṣá mi lóòrèkóòrè máa ń fún mi ní àǹfààní sí àwọn oríṣiríṣi àmúlò àti àwọn àmúyẹ tí wọ́n ti ṣe àyípadà rẹ̀. Eléyìí sì máa ń jẹ́ kí iṣẹ́ mi kí ó yá kí n sì ní ìwúrí àti ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára mi àti lórí ẹ̀rọ ayárabíàṣá mi.

Àwọn nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn-ín ni ìgbà tí mo bá wà pẹ̀lú olólùfẹ́ mi. Mo fẹ́ràn láti máa wà papọ̀ pẹ̀lú olólùfẹ́ mi ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ ẹni bí ọkàn mi, ó sì jẹ́ ẹni tí mo ní ìfẹ́ sí. Lóòótọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà mìíràn wà tí ààyè lè má sì láti wà papọ̀ nítorí iṣẹ́ wa. Ṣùgbọ́n nígbàkúgbà tí oore ọ̀fẹ́ àti àǹfààní yi bá sì sílẹ̀, mo fẹ́ràn láti máa wà papọ̀ pẹ̀lú rẹ̀. Eléyìí máa ń sì fún mi ní ìdùnnú ọkàn láti rẹ́rìn-ín àti láti ní ayọ̀ kíkún ní ọkàn. Ìgbà mìíràn dè tó ń wà tó jẹ́ wípé ọ̀nà wa kò, kò papọ̀. Òun lè lọ sí ìrìnàjò, sí ibi iṣẹ́. Ṣùgbọ́n nígbàkúgbà tí a bá ti wà papọ̀, a máa ń ní àwọn àsopọ̀ tí ó máa ń mú ẹ̀rín jáde wá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wọ ìbọ̀wọ́. Ìgbà àti àkókò tí mo sì fẹ́ràn àti máa wọ ìbọ̀wọ́ yìí jẹ́ ìgbà tí òtútù bá mú tàbí nígbà tí òjò bá rọ̀. Nítorí pé wíwọ ìbọ̀wọ́ sí ọwọ́ máa ń mú ooru wá fún ọwọ́, kò sì ní jẹ́ kí òtútù kí ó wọlé sí wa ní ara. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà míràn tí mo bá ń ṣe eré ìdárayá nínú òjò tàbí bóyá mo ní ìrìnàjò tí mo ní láti lọ fún ní òwúrọ̀ kùtùkùtù, mo máa wọ ìbọ̀wọ́ pẹ̀lú láti lè má jẹ́ kí ń ní ìrora òtútù rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń kọ wọ́n sílẹ̀ nígbà tí mo bá ji tàbí nígbà tí mo bá ti rántí sí i. Fún ìdí èyí, mo máa ń rántí wọn dáadáa, ó sì máa ń jẹ́ kí n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti ìgbéyewó lórí àwọn nǹkan tí mo rí ní ojú àlá mi. Bóyá àlá náà jẹ́ àlá tí ó fi ara an mi fún nǹkan tí ó lè ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú tàbí nǹkan tí ó lè ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti kọ àwọn nǹkan tí mo rí lójú àlá, mo máa ń gbìyànjú láti kọ wọ́n sílẹ̀. Eléyìí ó sì ní jẹ́ kí n gbàgbé.

Mo máa ń tọrọ àforíjì nípa bíbá ẹni tí mo ṣẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìtùbí àti ìnùbí. Mo sì máa ń jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí bí a ṣe lè ṣe kí a má ṣe ràwà, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti ní kí n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní ọwọ́ wọn. Nípa ṣíṣe èyí, eléyì yóò mú kí ọkàn wọn yọ́ láti lè ṣe àforíjì fún mi. Mo sì máa ń gbálérò láti lọ bá wọn ní àkókò tí inú wọn bá ń dùn tí wọn kò sí nínú ìrònúrará. Fún ìdí èyí, ó máa ń jẹ́ kí ọkàn wọn yọ́ kí ó sì jẹ́ kí inú wọn kí ó dùn láti lè ṣe àforíjì nígbàkúgbà tí mo bá tọrọ àforíjì lọ́wọ́ wọn.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù jẹ́ orí pápá ìgbábọ́ọ̀lù ilẹ̀ tí à ń pè ní stadium. Mo fẹ́ràn láti máa lọ nítorí pé oríṣiríṣi irúfẹ́ àwọn ènìyàn ni a máà ń pàdé ní ibi pápá ìgbábọ́ọ̀lù yìí. Eré ìdárayá ṣì jẹ́ eré ìdárayá tí ó máà ń kó gbogbo àwọn ènìyàn papọ̀. Páápàá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ó jẹ́ ọ̀nà láti, láti ní ìmọ̀ kíkún nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a lè bá kọjá, àwọn ẹ̀yà mìíràn, àwọn ẹni tí ó dàgbà àti ọkùnrin àti obìnrin. Oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó máa ń wá sí ipápá eré ìdárayá.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ jẹ́ ọ̀sẹ̀ tó kọjá. Mo lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ tí mo fẹ́ jẹ ní àsálé ọjọ́ náà nígbà tí ee nǹkan ìdáná gáàsì mi tán lójijì. Mi ò nífẹẹ sí àti lọ máa ra oúnjẹ. Ìdí kan ṣoṣo tí ó gbé mi lọ sí ilé oúnjẹ náà ni wípé ẹ̀rọ gáàsì yìí tán lójijì láì ro tẹ́lẹ̀. Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn àti máa dáná ní ilé tí mo sì lè se oríṣiríṣi oúnjẹ tí ó bá wù mí. Nípa dídáná ní inú ilé, ó fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ sísè. Mo sì máa ń tún dènà àti náwó ju nǹkan tí ó yẹ kí n ná lọ. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa dáná nílé ju kí n lọ ra oúnjẹ ní ilé oúnjẹ. Ṣùgbọ́n ọ̀sẹ̀ tó kọjá ni ó kẹ́yìn tí mo ra oúnjẹ ní ilé oúnjẹ.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ mi máa ń gba bíi ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan. Nítorí pé ó jẹ́ ọ̀nà tí ó wà ní ẹ̀yìn odi ìlú tí ó sì jẹ́ wípé ọ̀nà rẹ̀ kò dára tó. Kòtò kòtò kòtò wà ní ojú àwọn ọ̀nà wọ̀n yìí fún ìdí èyí, ó máa ń tó ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan kí n tó dé ibi iṣẹ́. Mo sì máa ń lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ọkọ̀ akérò. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo lè gbé ọkọ̀ tí tẹ̀mi lọ sí ibi iṣẹ́, ṣùgbọ́n mo máa ń wọ ọkọ̀ akérò jù ní gbogbo ìgbà. Ó sì ń tó bí i ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan sí ibi iṣẹ́ mi.

Ẹ̀kọ́ tuntun tí mo fẹ́ kọ́ nípa iṣẹ́ mi ni ọ̀nà tí à ń gbà láti mú kí fífi ẹ̀rọ ayárabíàṣá ṣiṣẹ́ kí ó rọrùn. Mo ń fẹ́ láti ní ìmọ̀ kíkún àti láti ní ẹ̀kọ́ pípé lórí bí a ti ṣe lè lo ẹ̀rọ ayárabíàṣá yìí fún iṣẹ́ wa yálà ní ti inú ilé tàbí ní ti ibi ti iṣẹ́. Mo fẹ́ràn láti kọ́ ẹ̀kọ́ tuntun nípa software tí a fi ń ṣiṣẹ́ tí ó mú kí iṣẹ́ yára nípa Ìrọ̀rùn ìgbàlódé òde òní. Mo sì fẹ́ láti ní ẹ̀kọ́ nípa bí a ti lè tún ẹ̀rọ ayárabíàṣá ṣe tí ó bá ní ìdojúkọ. Mo fẹ́ràn kí n tún kọ́ nípa bí a ṣe lè fi ẹ̀rọ ayárabíàṣá wa ṣe àwọn iṣẹ́ ìmọ̀ tuntun tí ó ń jáde lóòrè kóòrè. Elé yìí yóò fún mi ní orẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti wà ní ìfagagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ mi lẹ́nu iṣẹ́ káàkiri àgbàlá ayé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọ orin kẹ́lẹ́ nítorí pé ó máa ń fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti lè sùn dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti parí iṣẹ́ ọjọ́ mi, tí mo ti délé, tí mo ti dáná, tí mo sì ti jẹun, tí mo sì ti wà lórí ibùsùn mi, mo fẹ́ràn láti máa gbọ́ orin. Kí èmi náà kí n sì máa kọ orin yìí kẹ́lẹ́ pẹ̀lú bí mo ti se ń gbọ́ orin yìí. Ẹlèyi fún mi ní ìrọ̀rùn láti sùn. Mo sì máa ń sùn dáadáa ní gbogbo ìgbà tí mo bá ti ń gbọ́ orin tí èmi náà sì ń kọ orin kẹ́lẹ́ yìí tẹ̀lé orin náà.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa jí ní kùtùkùtù òwúrọ̀. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa dáná oúnjẹ tí mo fẹ́ jẹ kin tó kúrò ní ilé. Nígbà tí mo bá ti jí ní òwúrọ̀, mo fẹ́ràn láti gbàdúrà, mo fẹ́ràn láti brush, mo sì fẹ́ràn láti lọ wẹ̀. Lẹ́yìn èyí, mo máa dáná oúnjẹ tí màá jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn sì wà tí mo fẹ́ràn láti mú tíì àti búrẹ́dì. Fún ìdí èyí, lẹ́yìn tí mo bá ti dáná oúnjẹ mi, mo máa ń gbé oúnjẹ lọ́wọ́ lọ sí ibi iṣẹ́ mi láti lọ jẹun kín sì bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ mi ní pẹrẹu.

Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ọkàn. Nígbà kúgbà tí mo bá ní ìpè sí orí fóònù ní ibi iṣẹ́, mo máa ń dáwọn lóhùn nípa kí kọ́kọ́ kí wọn yálàá bóyá àárọ̀, ọ̀sán tàbí alẹ́. Kíkí wọn sì jẹ́ wípé "ẹ káàárọ̀" tàbí "ẹ káàsán" tàbí "ẹ káalẹ́". Lẹ́yìn èyí, mo máa ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹni tí ó ń bá mi sọ̀rọ̀ lóri fóònù nípa kín lè mọ irúfẹ́ ẹni tí ó ń bá mi sọ̀rọ̀ àti orúkọ wọn. Mo sì máa ń ṣe ìbéèrè oríṣiríṣi àwọn ǹkan tí wọ́n fẹ́. Lẹ́yìn èyí, mo máa ń farabalẹ̀ láti gbọ́ àlàyé wọn yálàá bóyá wọ́n ní ìṣòro kan tàbí èkejì tí wọ́n fẹ́ kí n bá wọn tán. Nípa fífarabalẹ̀ gbọ́ àlàyé yìí, eleyìí fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti wójú tú sí èyíkéyìí ìṣòro tí wọ́n bá gbé wá láti bá wọn tán. Ó sì máa ń fún mi ní ìdùnnú àti ìbàlẹ̀ ọkàn wípé àwọn ènìyàn nífẹ̀ẹ́ láti máa pè mí fún èyíkéyìí ìṣòro tí wọ́n bá ń dojú kọ, nítorí pé wọ́n mọ̀ pé mo ká, mo kájú ẹ láti bá wọn tán àwọn ìṣòro yìí.

Bẹ́ẹ̀ni o. Ò, ojú mi dára. Mo sì jẹ́ ẹni tí o lè ka ìwé níwọ̀n bí ó tilẹ̀ ti kéré tó. Mo sì jẹ́ ẹni tí o lè ríràn ní ìgbà kugbà, yálàbọ̀yá ní inú òkunkùn tí kò sí iná rara, tàbí rìn ní àkókò ká àkókò, yálà ní àsálẹ̀ tàbí ní òwúrò kutúkutú. Mo sì jẹ́ ẹni tí ojú rẹ̀ gún régé tí ó sì rẹwà lójú, tó jẹ́ wí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń lọ ni àwọn obìnrin máa ń na ọwọ́ ìfẹ́ sí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ ṣe ìgbéjáde yìí, mo máa múra dáadáa, mo sì máa ń gbìyànjú láti kọ gbogbo àwọn àlàyé mi sílẹ̀ títí dórí àwọn data àkọ́ọ́lẹ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń ṣe àwọn ìgbéjáde yìí, mo fẹ́ràn láti máa kọ gbogbo àwọn nǹkan tí ó jẹ́ ìbéèrè mi sílẹ̀. Mo sì tún máa ń gbìyànjú láti ṣe ìdánwò ráńpẹ́ fúnra mi kí ìgbéjáde yìí lè jẹ́ eleyí tí ó yè kooro. Mo sì tún máa ń gbìyànjú láti ṣàlàyé lóòrèkóòrè lórí àwọn ìgbéjáde tí mo bá fẹ́ ṣe. Eléeyí fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìwúrí àti àǹfààní láti lè jẹ́ kí ìgbéjáde mi kí ó jẹ́ eleyí tí ó yè kooro pẹ̀lú pẹ̀lú àlàyé fún àwọn ìgbéjáde yìí ní àlàyé tí ó kún tí ó sì lè yé ẹnikẹ́ni.

Ìgbéyàwó ẹ́ẹ̀kan ṣoṣo péré ni mo ní. Mi ò ní ìgbéyàwó mìíràn. Ìgbéyàwó yìí sì wáyé ní ọdún 2010. Ó jẹ́ ìgbéyàwó alárédè tí ó sì jẹ́ ìgbéyàwó tí ó ládùn, tí ó lárinrin. Ìgbéyàwó yìí sì ti bí èso rere nípa ní ní ọmọ mẹ́ta, ọkùnrin kan àti obìnrin méjì. Ó jẹ́ ìgbéyàwó tí Ọlọ́run dùn ún nu sí. Àwa méjèèjì sì jẹ ẹni tí ó nífẹ̀ẹ́ ara wa. A nífẹ̀ẹ́ ara wa denúdenú. A sì ń fi òtítọ́ inú ba ara wa ṣe. Láti ìgbà tí a ti fẹ́ra wa títí di òní, kò sí ìdàrúdàpọ̀, kò sí ìjà tàbí asọ nínú ìgbéyàwó mi.

Ìbáṣepọ̀ tí mo ní papọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi jẹ́ ìbáṣepọ̀ tí ó dánmọ́rán. Ìbáṣepọ̀ náà sì jẹ́ eléyìí ti inú mi máa ń dùn sí ní gbogbo ìgbà. Nítorí pé mo wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn alábáṣiṣẹ́pọ̀ mi, mo sì máa ń fi inú dídùn àti ìbọ̀wọ̀ fún ba gbogbo àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń pè wọ́n láti bá wọn sọ̀rọ̀ ìwúrí, mo sì máa ń fẹ́ láti gbọ́ àbọ̀ ní àti ẹnu wọn nípa ohunkóhun tí èyíkéyìí ẹnikẹ́ni nínú wọn lè máa dojúkọ nípa iṣẹ́ wọn. Mo sì máa ń fẹ́ lá tún ti bá wọn sọ̀rọ̀ nítorí pé ó ṣe pàtàkì láti máa rán wọ́n létí iṣẹ́ tí oníkálukú wọ́n ń ṣe. Láì, nípa ṣíṣe yìí, eléyìí yóò jẹ́ ohun ìwúrí fún wọn láti múra sí iṣẹ́ wọn, láti jáfáfá àti láti ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́ wọn.

Ọjọ́ tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi jẹ́ ọjọ́ Satide tó kọjá. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí ọ̀rẹ́ kan nínú àwọn ọ̀rẹ́ mi. Ó sì jẹ́ ẹni tí ó fẹ́ràn àwọn ọ̀rẹ́ púpọ̀ púpọ̀. Fún ìdí èyí, gbogbo àwa tí a jẹ́ ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àti àwọn mọ̀lẹ́bí kórajọ papọ̀ láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ó jẹ́ ẹni tí ó ní ìfọkànsìn, ó sì jẹ́ ẹni tí ó ní ìtẹríba. Ó kó àwọn ènìyàn mọ́ra pẹ̀lú yálà ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ tàbí àwọn alábàgbé rẹ̀. Ó jẹ́ ẹni tí ó ní inú dídùn sí gbogbo àwọn ènìyàn. Fún ìdí èyí, gbogbo wa àwa tí a jẹ́ ọ̀rẹ́ a kórajọ papọ̀ láti bá a dáwọ́ ìdùnnú fún ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀.

Oúnjẹ tí mo mọ̀ sè dáadáa jẹ iyan pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ rírò. Mo jẹ́ ọmọ Yorùbá pọ́ńbélé tí mo sì jẹ́ ẹni tí ó wá láti ìlú Àṣá. Iyán gígún jẹ́ oúnjẹ tí ó ṣe pàtàkì fún ẹni tí ó jẹ́ ẹ̀yà Yorùbá gẹ́gẹ́ bí tèmi. Fún ìdí èyí, mo yan iyán gígún láàyò, mo sì mọ iyán jẹ pẹ̀lú. Láti ìgbà èwe mi ni àwọn òbí mi ti máa ń gun iyán. Nípa èyí, mo kọ́ láti mọ̀ọ́ gun dáadáa tí ó sì jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí jù láti máa jẹ. Ó jẹ́ oúnjẹ tí àwọn èèyàn máa ń sá fún nítorí n pé wàhálà àti gun ó máa ń pọ̀. Ṣùgbọ́n nípa fífẹ́ràn oúnjẹ yìí kò kì n jẹ́ wàhálà fún mi rárá, ó rọrùn fún mi pẹ̀lú.

Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títà mi nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó kọ́ nípa ẹ̀kọ́ ìṣòwò. Eléyìí sì fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti mọ̀ nípa títà àwọn nǹkan. Mo je eni tí ó máa kó orísirísi àfojúsùn sílè. Mo sì máa ń kọ gbogbo àwọn nǹkan tí mo rò pé ó lè jẹ́ ìpèníjà fún àtìta ọjà mi. Mo sì jẹ́ ẹni tí ó máa ń fi ọkàn sí bí a ti ń rí èrè àti bí a ti ṣè lè, bí a ti ṣè lè tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè. Mo sì tún nífẹ̀ẹ́ láti máa gbọ́ láti, à, odọ́ àwọn oníbàárà nípa àdojúkọ wọn àti nípa àwọn nǹkan tí wọ́n fẹ́. Nípa ìdí èyí, ó rọrùn fún mi láti pàdé àfojúsùn mi kí gbogbo wọn tì o si wá sí ìmúṣẹ.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa gbígbọ́ ẹ̀dun ọkàn wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn ni ó wà tó ní ìpèníjà owó, àwọn ẹlòmíràn sì wà tí wọ́n ní ìpèníjà oúnjẹ tàbí ìpèníjà àwọn ǹkan mìíràn. Ọ̀nà tí mo máa ń gbà láti fi ran àwọn ènìyàn lọ́wọ́ ni wípé mo máa ń pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ láti gbọ́ àdójúkọ wọn àti àwọn nǹkan tí wọ́n là kọjá. Fún àpẹẹrẹ, ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń lọ sí ilé àwọn ẹni tí ń gba bàárà, mo sì máa há owó fún wọn gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ abarapá.

Mo máa ń ṣe ìdúnadúrà nǹkan tí mo fẹ́ rà. Ǹkan tí mo sì fẹ́ ṣe ìdúnadúrà rẹ̀ jẹ́ àwọn nǹkan tí mo fi ojú rí. Lẹ́yìn tí mo bá ti ṣe àkójọpọ̀ àwọn nǹkan wọ̀nyí, mo máa ń wo iye tí wọ́n lè tó yálà ó jẹ́ owó ńlá tàbí owó kékeré. Lẹ́yìn tí mo bá ti mọ ìwọ̀n ǹkan tí ǹkan yìí jẹ́, màá bẹ̀rẹ̀ sí ní ṣe ìpín sí ìsòrí àwọn nǹkan wọ̀nyí láti mọ iye tí gbogbo àwọn nǹkan tí mo fẹ́ rà lè jẹ́. Ìdúnadúrà yìí sì dá lórí àwọn èròjà nǹkan tí mo fẹ́ rà.

Irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ jẹ́ aṣọ àṣà. Mo fẹ́ràn láti máa wọ ankara tàbí oríṣiríṣi àwọn aṣọ ìbílẹ̀ wa. Mo fẹ́ràn kí wọ́n fi rán bùbá àti ṣòkòtò. Nítorí pé aṣọ wọ̀nyí jẹ́ aṣọ tí ó máa ń bu iyì kúnni, tí ó sì máa ń mú kí àwọn ènìyàn tí wọ́n rí ni pẹ̀lú aṣọ yìí máa bọ̀wọ̀ fún ẹni tí ó bá wọ àwọn aṣọ wọ̀nyí, kí wọ́n sì máa fún un ní ìtẹríba nítorí pé ó jẹ́ aṣọ àṣà.

Mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé, ṣùgbọ́n mi kì í ṣe onímọ̀ ìjìnlẹ̀ nínú kíkà àwòrán ilé. Ìdí tí mo sì fi mọ kíkà àwòrán ilé ni wípé mo ní ọ̀rẹ́ tó jẹ́ gbajugbaja ó ń kà àwòrán ilé ni ọ̀pọ̀ ìgbà tí mo bá lọ sí ọ̀dọ́ ọ̀rẹ́ mi tàbí tí mo bá lọ sí ọ́fíìsì rẹ̀, mo máa ń fojú sí bí wọ́n ti ń ka àwọn àwòrán ilé yìí. Yálà ó jẹ́ ilé kékeré tàbí ó jẹ́ ilé ńlá, ó sì lè jẹ́ àwọn ilé alájà méjì tàbí ilé alájà mẹ́ta. Mo kọ́ nípa bí wọ́n ti ń ka àwọn àwòrán yìí láti ọwọ́ ọ̀rẹ́ mi, ṣùgbọ́n mi ò ní ìmọ̀ ìjìnlẹ̀ kíkún tó nínú rẹ̀. Ṣùgbọ́n mo lè ká díẹ̀ nínú àwọn àwòrán ilé yìí.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ohun mímu purotẹ́ẹ̀nì nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti fi òkun kun okun àti agbára mi. Mo sì máa ń mu purotẹ́ẹ̀nì lẹ́yìn tí mo bá ti jẹ oúnjẹ tán. Mo sì máa ń ríi dájú wípé mo ṣe àyẹ̀wò gbogbo àwọn nǹkan tí mò ń mu kí n lè mọ̀ pé kò pọ̀ ju ara mi lọ nítorí pé àpọ̀jù àwọn nǹkan wọ̀nyí lè ṣe àkóbá fún ara. Ó tún ṣe pàtàkì láti ní nínú ara wa ṣùgbọ́n àpọ̀jù rẹ̀ ni kò dára.

Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò mi nípa kíkọ́ gbogbo àwọn àkòrí ǹkan tí ìrìnàjò mi dá lé lórí. Mo fẹ́ láti máa rìnrìnàjò gidigidi mo sì fẹ́ látì máa rin ìrìnàjò ìgbafẹ́ yálà bó jẹ́ tí ibi iṣẹ́ ni tàbí fún ìrìnàjò tó jẹ́ tí ara ẹni. Ṣùgbọ́n kó tó di wipé mo gbéra ìrìnàjò yìí, mo máa ń ní àkọ́ọ̀lẹ̀ àwọn ǹkan tí mo fẹ́ lọ ṣe mo sì ní àwọn àfojúsùn pẹ̀lú nínú ìrìnàjò náà. Nípa kíkọ àwọn nkan tí mo fẹ́ ṣe nínú ìrìnàjò yìí sílẹ̀ máa ń fún mi ní òore ọ̀fẹ́ àti àǹfààní láti mọ àwọn ǹkan tí mo ti ṣe àti àwọn ǹkan tí mi ò tíì ṣe. Ó sì máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ wípé mi ò ní gbàgbé ohunkóhun láti ṣe mo sì máa n rí dájú wípé gbogbo ǹkan tí mo ní lọ́kan láti ṣe ní ìrìnàjò tí mò ń lọ ni mo máa ń ṣe nípa títẹ̀lé àwọn ìlànà àwọn nkan tí mo ti kọ ní àkọsílẹ̀ nípa tí ìrìnàjò náà.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ti ń ta guitar. Mo fẹ́ràn láti kọ́ bí a ti ń ta guitar nítorí pé ó jẹ́ ohun ìwúrí fún mi tí mo bá rí àwọn akẹgbẹ́ mi tí wọ́n bá ń ta guitar. Mo fẹ́ràn ohun èlò orin púpọ̀, ìdí sì ni èyí tí mo fi yan guitar láàyò láàrín àwọn ohun èlò orin. Lóòótọ́, ìpèníjà le wà nítorí pé ó gba àkókò láti mọ̀ guitar títà, ṣùgbọ́n mo ti pinnu nínú ọkàn mi wípé màá wá àkókò láti máa lọ fún ẹ̀kọ́ guitar títà.